A bẹ́ẹ̀ni, mo ti lé èèyàn kúrò ní ibi iṣẹ́ rí. Obìnrin kan, ó wá ṣiṣẹ́ ní ọ̀dọ̀ mi nígbà kan, ó wá ṣiṣẹ́ ọlọ́mọ-ọ̀dọ̀. Àmọ́ ẹni yìí ó jẹ́ èèyàn kan tí ó bàjẹ́ gidigidi gan, tí ó like kí ó ṣe iṣẹ́ rẹ̀ dáadáa. Ni gbogbo ìgbà tí mo bá ti pè pé kí ó wá ṣe iṣẹ́, kò ní fẹ́ jókòó ṣe iṣẹ́ rẹ̀. Bo bá yẹ kó gbálẹ̀ láàárọ̀, kò ní fẹ́ gbà. Ǹkan tó kàn fẹ́ràn láti mọ ṣe ni wípé kí ó máa jẹun. Èèyàn tó bá sì fẹ́ ṣiṣẹ́, ó gbọdọ̀ fi kọjú mọ iṣẹ́ rẹ̀ ni. Eléyi wá jẹ́ èèyàn kan tí ò fẹ́ kọjú mọ iṣẹ́. Mo ń gbà lásìkò wípé kó ṣe iṣẹ́ rẹ̀, ṣùgbọ́n gbogbo ìgbà ni yóò mọ wá ǹkan láti sọ fún mi wípé ó fà á tí ò jẹ́ kí òun ṣe iṣẹ́ tó yẹ ki oun ṣe. Nítorí náà mo wá gbéèrò wípé ó yẹ kí n lé e kúrò wípé eléyìí aláìníkan ṣe èèyàn ni ó jẹ́. Ìgbà tí màá wá lé e kúrò, mo sọ fún wípé láti ọjọ́ yii mo ti ríi wípé ìwọ yìí o jẹ́ èèyàn kan tí ò ní ṣe iṣẹ́ nígbà tó yẹ kó ṣe, nítorí náà mi ò nílò rẹ mọ. Wa mọ̀ wá lọ̀ọ́. Ó bẹ̀bẹ̀ ẹ́ ṣùgbọ́n mi ò gbà. Mo sọ fún wípé kò sí, mi ò lè láiláí gbà ee ṣe iṣẹ́ yìí nítorí pé alápá má ṣiṣẹ́ èèyàn, iná ni ó jẹ́.

Áà tí mo ti ń lá àlá burúkú nisìń, ó ti tó bí oṣù mẹ́fà sẹ́yìn. Mo lá àlá wípé ará àdúgbò mi kan ó jábọ́ sí inú kànga. Mò ń lọ lé wọn, mo kàn rí i tí ó ń rìn lọ. Ó kàn ṣe àdédé já sínú kànga. Mo wá pe gbogbo ará àdúgbò wípé kí wón wá gba mí òwe, kí wón bá mi yọ arábìnrin yìí kúrò níbi kànga. Bí mo ṣe ń là á báyìí ni mo tún ń là wípé ẹlòmíì tí ò kí ń ṣe ẹni alákọ̀kọ́ tuń já sínú kànga. Ẹ̀rù bà mí gidigidigidi gan. Mo wáa ń tají, aya mí wá ń ṣe pókípókí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà mi ò tún lá àlá burúkú mìíràn mọ́

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ náà ni wípé mo máa ń ṣe dáadáa sí wọn, mo sì máa ń sọ fún wọn wípé kí àwọn náà má ṣe dáadáa. Mo mọ̀ wọ́n pé kí wọ́n tètè dé ibi iṣẹ́ láàárọ̀, èmi náà sì máa ń tètè dé ibi iṣẹ́ láàárọ̀. Ó bá di ìgbà tí ó yẹ kí wọ́n lọ kàn kúrò ní ibi iṣẹ́, mo máa ń gbà wọ́n láyè kí wọ́n tètè kúrò. Mi ò ṣe kí ń jẹ́ kí wọ́n ṣiṣẹ́ ju bó ṣe yẹ kí wọ́n ṣe lọ. Tí bá rí wípé ó rẹ̀ wọ́n, mo ń fún wọn lásìkò láti lọ sí ilé ìwòsàn kí wọ́n lè gba ìtọ́jú tó péye. Àwọn òṣìṣẹ́ mi wọ́n fẹ́ràn mi, èmi náà sì fẹ́ràn wọn.

Mo máa sọ wípé áàpù tí mo máa ń lò jù òun ló ń jẹ́ Chrome browser. Chrome browser yìí wà lórí fóònù mi, Android fọ́ọ̀nú tí mò ń lò, ó sì wà lórí kọ̀m̀pútà mi. Chrome browser lè mú mi lọ káàkiri lórí íńtánẹ́ẹ̀tì, kódà Chrome browser gan-an ni mò ń lò fi rẹ̀kọ̀dì ohùn mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Chrome browser jẹ́ browser kan tí gbogbo ayé mọ̀, ó jẹ́ browser kan tó ní òkìkí. Chrome browser yìí kò sí nǹkan tí ò fẹ́ ẹ léè ṣe. Ó ń ṣiṣẹ́ bí àwọn browser mi bíi Opera mini, Firefox, but even though mo ti lò àwọn ìhìnrere oo, Chrome browser yìí ni mo fẹ́ràn jù lọ láti máa lò ó gbogbo ìgbà.

Ní jọjọjúmọ́ tí mo bá ti fẹ́ jí, mo gbé agogo ìjí mi sí aago márùn-ún nítorí wípé kí ń bá tètè jí kí sì rí bí kí ń rùn. Nítorí tó jẹ́ wípé ọmọ Mùsùlùmí ni mí, mo máa ń fẹ́ kí ń rùn ní aago márùn-ún àtàbọ̀. Nítorí náà ni mo ṣe gbé e sí aago márùn-ún, yóò jẹ́ kí ń ráyè ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe kí ń tó ní láti kí ń rùn. Agogo márùn-ún yìí náà sì tẹ́ mi lọ́rùn dáadáa.

Ọjà tuntun máa ń jáde ní ìgbàkígbà tí ó bá wu ọjà tuntun kó jáde. Bí irú, tó bá jẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni, oṣooṣù ló ma ń jáde. Ìgbà mìíràn ẹ̀wẹ́ a máa ń jáde lọ́dọọdún, èmi ni bíi ti, ti ápù o da wípé ọdọọdún l'òhun ma ń jáde ọjà tuntun bíi ti aṣọ àwọn a máa jáde ní ojoojúmọ́. Ṣùgbọ́n ọjà t'ewa ń sọ̀rọ̀ nípa nísìín, mi ò mọ̀. Ǹkan tí ẹ ń sọ̀rọ̀ nípa gan-an gan-an. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé bíi èmi ni fóònù ni ọdọọdún àbí oṣooṣù ló máa ń jáde.

A! Gbogbo ìgbà ni mo máa ń sábà ń ṣe àyẹ̀wò ímeèlì mi. Mo máa ń ṣe àyẹ̀wò rẹ̀ ní bí i wákàtí kọ̀ọ̀kan. Ìgbà mìíràn lè wà tó ẹ pé mo lè ṣe àyẹ̀wò rẹ̀ níbi ìṣẹ́jú márùn-ún márùn-ún. Àmọ́ ní ìgbàkugbà ni mo máa ń ṣe àyẹ̀wò rẹ̀. Ìmọ̀ tó bí i wákàtí méjì nígbà mí, ìgbà mí a sì máa ń lọ bí i wákàtí mẹ́ta mẹ́ta kí n tó ṣe àyẹ̀wò ímeèlì mi.

Ọwọ́ ọ̀tún mi ni mo mọ́n lo jù. Mó mó ń gbìyànjú láti lo ọwọ́ ọ̀sì mi, ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo mọ́n lo jù. Mó ní ọmọ kan tí ó mọ ọwọ́ ọ̀sì rẹ̀ lò. Àmọ́ èmi ní tèmi o, mi ò mọ ọwọ́ ọ̀sì lò. Ọwọ́ ọ̀tún ni èmi mọ ń lò lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ń wo ìràwọ̀. Ìràwọ̀ máa ń jáde lálẹ́ bí ilẹ̀ bá ti ṣú báyìí, yóò bẹ̀rẹ̀ sí ní mọ́ jáde lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Bí ó bá ti wá jáde tán, màá wá gbé àga, màá jókòó síta, màá gbójú òkè, màá mọ wo àwọn ìràwọ̀ bí wọ́n ṣe, bí wọ́n ṣe ń ṣe wínníwínníwínní lókè. Ojú mi a mọ wo ìràwọ̀ lálalẹ́ lálalẹ́

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni alẹ́. Alẹ́ ni ìgbà tí a mọ́ ráyè láti sùn, ṣúsun oorun, n mọ̀ọ́ jẹ kí ara ṣe yegeyege dáadáa. Mo fẹ́ràn àkókò alẹ́ gidigidigidi gán, nítorí ìgbà náà ni gbogbo ara lé má wà nílé. A lè jọ jí ròrò, a lè jọ mọ yọ̀ mọ́ra wa, a lè jọ mọ̀ sọ̀rọ̀

Nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni wípé kí àwọn ìyókù mi kí wọ́n máa ń ṣe iṣẹ́ wọn ní bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Nǹkan tó máa ń múnu mí dùn jù ni kí òǹkálukú kó ṣe iṣẹ́ tí wọ́n bá ti yàn lé lọ́wọ́. Ẹni tí ò bá ṣiṣẹ́ rẹ̀ bó ṣe yẹ, a máa ń ta mi lára. Mi ò fẹ́ràn kí èèyàn má ṣe nǹkan tó yẹ kí èèyàn ṣe.

Béeni o, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ tí mo ní, ó ní àwòrán mi, àdíréṣì ibi tí mò ń gbé, ó sì ní orúkọ mi, ó ní iye ọmọdún tí mo jẹ́, orúkọ bàá mi àti orúkọ tara mi gangan gan, ó ní nínú. Ó sì ní orúkọ ibi iṣẹ́ tí mo ti ń bá ṣiṣẹ́. Káàdì ibi iṣẹ́ mi, mo fẹ́ràn rẹ̀ gidigidi.

Ẹ bèèrè wípé ṣe mo ní asọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni o, mo ní aṣọ wíwẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, èmi a mọn lò aṣọ wíwẹ̀ mi, màá mọ̀ lọ́ finu ara. Ìgbà mí, màá lò ó finu orí mi kí irun mi tó bá tutù kí ó lè gbé kíákíá. Aṣọ wíwẹ̀ mi aláwọ̀ pípọ́n ni. Mo fẹ́ràn aṣọ wíwẹ̀ mi.

Ẹ bèrè lọ́wọ́ mi níìsín wípé ṣe mo mọ gbé àpò ẹ̀yìn. Èmi ò kín gbé àpò ẹ̀yìn o, nítorí àpò ẹ̀yìn a mọ́ wúwo. Ohun tó bá sì ti wúwo jù, èmi ò yí fẹ́ràn láti gbé e, nítorí ẹni tó bá lágbára ni a mọ́, ni ó mọ gbé àpò ẹ̀yìn.

Ah, mo fẹ́ràn láti máa fi aṣọ ìbora fi bora nígbà tí mo bá fẹ́ sùn. Kódà tó bá jẹ́ pé ojú ọ̀sán ni mo fẹ́ sùn, èmi a máa fi aṣọ ìbora fi bo ara mi. Lálẹ́ náà o, màá fi aṣọ ìbora fi bo ara mi nítorí pé mi ò fẹ́ kí àwọn ẹ̀fọn kí wọ́n máa jẹ mí. Bí ẹ̀fọn ò bá jẹ mí gan, mi ò fẹ́ kí òtútù kí ó mú mi. Aṣọ ìbora mi ó wúlò púpọ̀ fún mi. Mi ò le ṣe, mi ò le sùn tí mi ò bá fi aṣọ ìbora fi bo ara rárá o.

Kò sí àkókò kan tó jẹ́ wí pé mò ń máa ń fa ǹkan. Ìgbà tó bá yẹ kí n fa ǹkan, màá fáa, tí ò bá yẹ kí n fa, mi ò ní fáa. Oun tẹ wa ń sọ gangan tẹ ń bèèrè wípé kí ìgbà wo ni mò ń máa ń fa ǹkan, mi ò mọ ǹkan tẹ ń sọ̀rọ̀ nípa fí fa. Tó bá yẹ pé kí a fa kànga ni, màá fa kànga, tí ò bá sí omi, màá lọ pọnmi nínú kànga, màá fà á jáde, màá sì dà á sínú bọ́kẹ̀ẹ̀tì tí ń fi gbé e lọ sí ilé.

Oúnjẹ tí mo fẹ́ràn jù òun ni ìrẹsì. Èmi a máa le jẹ ìrẹsì ní àárọ̀ tàbí lọ́sàn-án àbí tàbí lálẹ́. Kò sí ìgbà tí wọ́n bá gbé ìrẹsì fún mi tí kò ní wù mí jẹ. Ìrẹsì ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Mo lè jẹ́ ní pẹ̀lú ọbẹ̀, àbí kí n jẹ́ ní pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́, àbí pẹ̀lú ọbẹ̀ ata. Èmi a sì máa jẹ ìrẹsì díndín náà.

Ẹ̀ẹ̀kan náà ni mo mọ̀ ní ìpàdé ọ̀sẹ̀osẹ̀. Ijó Satide ni a máa ń sábà ń fi ìpàdé wa sí. Èmi àti àwọn ọ̀rẹ́ mi yóò wá pàdé ara wa ní ibìkan tí ẹnìkan nínú wa bá ní káti pàdé. Ìgbà mí a pàdé ní ibi tí wọ́n ti ń wo eré ìtàgé, ìgbà mí ibi tí a ti ń ta oúnjẹ ni a ti máa ń pàdé ara wa, ìgbà mí a sì pàdé ara wa ní ilé ìwé tí ó wà ní ẹ̀gbẹ́ ilé mi.

Àbẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti mọ lọ sí etí òkun. Etí òkun ó máa ń fẹ́ atẹ́gùn àlàáfíà kan sí olúwa rẹ̀ lára. Yẹ̀pẹ ibẹ̀ sì máa ń gún mi lẹ́sẹ ní gungun tí ó da, kìí ṣe gungun tí ó máa dun èèyàn o. Mo fẹ́ràn láti mọ rìn níbi yẹ̀pẹ tó wà ní etí òkun. Bí omi etí òkun ṣe máa ń ru sókè. Mo fẹ́ràn rẹ̀ àti atẹ́gùn àti àwọn èèyàn tí a máa ń bá ara wa pàdé níbẹ̀. Etí òkun jẹ́ nǹkan tí ó ń jẹ́ kí ara mi máa ń dá yágáyágá.

Nígbà tí mo wà ní ọmọdé tí ń lọ sí ilé ìwé, mo máa ń wọ fìlà. Àmọ́ ní ìsìn tí mo ti dàgbà tó sì jẹ́ wípé obìnrin ni mí, mi ò kí ń wọ fìlà mọ́, gèlè ni mo máa ń wé. Gèlè jẹ́ nǹkan tí àwọn obìnrin máa ń wé sí orí wọn. Fìlà sì wà fún àwọn ọkùnrin kí wón máa ń dé. Nítorí náà, mi ò kí ń dé fìlà mọ̀ọ́

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Tí òṣìṣẹ́ bá ṣe iṣẹ́ rẹ̀ bí ó ṣe yẹ àti bí ó ti tọ́, ó di dandan kí ó wù yan láti fún un ní owó àfikún. Owó àfikún yìí yóò jekí wọ́n tún lè mọ múra sí iṣẹ́ dáadáa. Kí ẹ̀eyan múra sí iṣẹ́, ó jẹ́ ǹkan tí ó da. Nítorí náà ni mo ṣe máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń ya àwòrán. Bí mo bá fẹ́ ya àwòrán, èmi á gbé fóònù mi, màá fi ya ẹni tí mo bá fẹ́ yà láwòrán. Fóònù ò ti jẹ́ kí yíya àwòrán kó jẹ́ ǹkan tí ẹni kankan lè ṣe. Nítorí náà ni mo sì le ya àwòrán. Èmi a mọ ya àwòrán àwọn ọmọ mi àti àwọn ọmọ àbúrò mi àti àwọn ọmọ ẹ̀gbọ́n mi. Èmi a tún mọ ya àwòrán ara mi àti ọkọ mi. Mo fẹ́ràn láti mọ ya àwòrán ní gbogbo ìgbà nítorí yíya àwòrán ó mọ ń jẹ́ à rántí àná, hin tó bá ṣẹlẹ̀ ní ọdún kan àbí hin tó bá ṣẹlẹ̀ ní ọdún márùn-ún sẹ́yìn. Mo fẹ́ràn láti mọ wo àwòrán tí mo bá ti ya rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ni jóó oòní ni mò ń fi àwọn àwòrán tí mo ti ya àwọn ọmọ mi, mò ń fi hàn wọ́n. Inú àwọn ọmọ ń dùn ni wọ́n ń beèrè àwọn ẹni tó jẹ pé wọ́n rí i rí, wọ́n rántí pe awọ́n rí wọn rí pé ta ni eléyìí n jẹ́. Mo ń fi ìyá bàbá wọn hàn wọ́n àti bàbá ìyá wọn tí wọ́n wà n bí àwòrán. Wọ́n á ní, "Àh! Ìgbà wó làa rí àwọn ìyá mọ̀mọ́ wa?" Mo wa sọ fún wọn pé ìyá mọ̀mọ́ yín ó ti ṣe aláìsí nítorí ẹ́ lẹ́ẹ̀ fi rí wọn mọ. Àmọ́ tí wọ́n bá fẹ́ wo àwòrán ìyá mọ̀mọ́ wọn, àwọn máa mọ wò ó.

Èmi a máa ń fẹ́ràn láti ṣe ìmọ́tótó ilé mi láraaro nítorí wípé kò da kí èèyàn jáde lálàíṣe ìmọ́tótó ilé èèyàn. Ìmọ́tótó ni wọ́n máa ń sọ wípé ó máa ń ṣẹ́gun àrùn gbogbo. Ẹni tí ò bá ṣe ìmọ́tótó ilé rẹ̀ ó ń fi àrùn oríṣìíríṣìí iná ló fi ń ṣeré. Àrùn oríṣìíríṣìí a máa ń jọba sí èèyàn lọ́kàn bí èèyàn ò bá ti ṣe ìmọ́tótó ilé rẹ̀

Wákàtí orísirisi ni mò mọ ṣiṣẹ́ lójoojúmọ́, àmọ́ wákàtí tí mo mọ̀ fi ń ṣiṣẹ́ ó mọ́ fẹ́ wọ wákàtí mẹ́jọ. Igbà mí ìṣe mi a mọ wọ wákàtí mẹ́sàn. Igbà mí ewe, wákàtí rẹ lé dínkù. Ṣùgbọ́n nnkan tó mọ sábà ń jásí jù lọ ni wákàtí mẹ́jọ lójoojúmọ́

Ojú mi dára o. Láti kékeré ni bàbá mi tí máa ń sọ fún mi wípé ọmọ tó rẹwà ni mí. Ìyá mi náà máa ń sọ bẹ́ẹ̀ fún mi wípé mo dára gidi gan. Ìyá bàbá mi fẹ́ràn mi nítorí pé èmi ni mo dára jù nínú àwọn ọmọ-ọmọ rẹ̀. Kódà bí wọ́n ṣe fẹ́ràn bí mo ṣe dára tó, wọ́n ti mú mi wọ ìdíje àwọn ọmọ tó dára rí.

Lóòrèkóòrè ni mo máa ń pàdé àfojúsùn nǹkan tó bá yẹ kí n ta. Mo máa ń rí bí ta ọjà mi ní bí ó ṣe yẹ kí n ṣe ta. Ẹ̀kookan ni mi ò ní tà tó ìwọ̀nba tó yẹ kí m, kí n ta. Ní gbogbo gbà dé, mo máa ń sábà ta iye tó yẹ kí n ta.

Bẹ́ẹ̀ni o, mò ń mọ̀ gbọ́ podcast. Podcast tí mò ń mọ̀ gbọ́, mò mọ̀ gbọ́ èyí tó jẹ́ wípé ó yẹ kí ènìyàn kàn fi etí gbọ́ lásán. Nígbà mí, màá sì máa gbọ́ èyí tó jẹ́ pé mò ń rí àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nínú podcast náà, màá sì tún mọ̀ gbọ́ ohun tí wọ́n ń sọ. Ìgbà mí, mo máa ń lo app tí mo download sórí fóònù mi. Ìgbà mí lórí YouTube ni mo ti máa ń gbọ́ podcast yẹn torí YouTube náa ní podcast.

Bẹ́ẹ̀ni o, mò ń máa ń wọ gíláàsì. Mò ń máa ń wọ gíláàsì láti fi lè kun ojú mi àti tí mo bá fẹ́ tọ́tẹ. Ìgbà mí tí mo bá wà ninú òkò, èmi à máa wò gíláàsì láti fi wo òkò tí ó ń bó ni áti eyín àbí òkò tó béè ní wájú mi gíláàsì jẹ́ un tó wúlò láti fi mọ rí ara èèyàn.

Bí mò ṣe mọ gba ìyìn ni tí mo bá ṣe ohun tó yẹ kí n ṣe lásìkò tó yẹ kí n ṣe. Àwọn ọ̀gá mi a mọ yìn mi wípé èmi jẹ́ ẹnìkan tí ó mọ ṣe iṣẹ́ tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe. Ìyìn ó sì máa ń jẹ́ kí èèyàn múra sí iṣẹ́. Nítorí náà, mo fẹ́ràn láti mọ gba ìyìn.

Ọkọ̀ ojú irin jẹ́ ǹkan tí ó jẹ́ wípé ó tún ṣẹ̀ṣẹ̀ gba iyì ní ìlú tí mo wà. Mi ò tíì rìn ní ọkọ̀ ojú irin rí láti ìgbà tí wọ́n ti bí mi, ṣùgbọ́n ó wù mí láti rìn ní ojú ọkọ̀ oní irin. Tó bá di ọ̀sẹ̀ tí ó ń bọ̀, màá gbìyànjú láti lọ wọnú ọkọ̀ ojú irin.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọdọọdún. Mà á se ìrẹsì díndín tí à ń pè ní fried rice. Tí mo bá ti ṣe ìrẹsì yìí, a wà dín adìyẹ tó ṣe-- adìyẹ tó tóbi gidi, a gbe lé lórí. A wà ṣe omi ọsàn, a fún sínú ife. Òhun ni mo máa ń fi ṣe ọjọ́ ìbí mi.

Níbi tí mo ti máa ń ra nǹkan òun ni ọjà tó wà ní ẹ̀gbẹ́ ilé wa. Orúkọ ọjà yẹn ni ọjà ọba. Ọjà ọba jẹ́ ibi tí ilé ọba wà torí ilé ọba ó sún mọ́ ibẹ̀. Ibẹ̀ ni mo ti máa ń ra àwọn nǹkan oúnjẹ tá a máa ń jẹ lójoojúmọ́

Bẹ́ẹ̀ni o, mo máa ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Kódà ní òní, wọ́n ń bá mi gbé nǹkan tí mo rà ní orí Íńtánẹ́ẹ̀tì bọ̀ wá. Tí mo bá ti fẹ́ ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ibi tí mo ti máa ń sábà ra nǹkan ju òun ni wẹ́ẹ̀bùsàìtì kan tó ń jẹ́ Ali Express àbí kí n rà ní Jumia.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti mọń jẹ oúnjẹ tó dáa. Oúnjẹ tí mo máa ń jẹ fún ìlera èmi ni bíi ẹ̀fọ́ àbí èso oríṣiríṣi. Mo fẹ́ràn láti mọń jẹ ọ̀gẹ̀dẹ̀ tàbí ìbẹ́pẹ, mo mọń jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tàbí ẹ̀fọ́ ṣọkọ.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù nítorí wípé àsìkò òtútù la wà ní ìlú mi. Òtútù mú mi gan láàárọ̀ yìí, mo mú aṣọ òtútù mi mo gbé e wọ̀. Aṣọ òtútù mi jẹ́ aláwọ̀ ewé. Mo fẹ́ràn láti máa wọ̀ ọ́ ní gbogbo ìgbà tí òtútù bá ti ń mú mi.

Mo fẹ́ràn láti máa ń ṣe ìpè fídíò. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú ọmọ mi tó wà ní ilé-ìwé gíga. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú ọkọ mi tí kò bá sí ní ilé. Èmi gán sì tún máa ń ṣe ìpè fídíò sí àwọn ọmọ mi nígbà tí mo bá ti jáde kúrò ní inú ilé. Mo fẹ́ràn ìpè fídíò gidi gan an ni.

Ìgbà tó pọ̀ ni mo máa ń fi fọ ọwọ́ mi ní ojoojúmọ́. Mi ò lè sọ wípé bóyá ẹ̀ márùn-ún ni àbí ẹ̀ mẹ́wàá. Kò ní àsìkò kan tí màá sọ pé báyìí ni mò hún ṣe fọ ọwọ́ mi. Mo máa ń fọ ọwọ́ mi tí mo bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ àbí tí mo bá ṣe nǹkan tí ó dọ̀tí. Bóyá mo nu ilẹ̀ níìsín, mo máa fọ ọwọ́ mi, àbí bóyá mo kó ìdọ̀tí ní ilẹ̀lẹ̀, màá fọ ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nítorí tí òṣìṣẹ́ bá ti ṣiṣẹ́ dáadáa, ó di dandan kí èèyàn fún un ní owó àfikún. Òṣìṣẹ́ tó bá ṣiṣẹ́ rẹ̀ ní bí ó ṣe yẹ ni èmi máa ń fún ní owó àfikún. Tí wọ́n ò bá ṣe iṣẹ́ wọn dáadáa, mi ò kí ń fún wọn ní owó àfikún. Èyí tó ṣe dáadáa nínú wọn nìkan ni mò ń fún ní owó àfikún.

Èdè Yoruba ni mo fẹ́ràn jù nígbà tí mo wà ní ilé ìwé. Mo fẹ́ràn láti máa lọ kíláàsì Yoruba. Wọ́n a máa ń kọ́ wa ní oríṣiríṣi nǹkan. Wọ́n a máa ń kọ́ wa ní bí a ṣe ń kí ara wa àti àṣà oríṣiríṣi ní ilẹ̀ Yorùbá.

Ohun tí mò máa ń ṣe ní àṣálẹ́ ni wípé èmi àti àwọn ọmọ mi àti ọkọ mi á jókòó papọ̀, á wàmọ́, á sọ ìtàn oríṣiríṣi fún ara wa. Ìtàn tó jẹ́ pé ó máa kọ́ni lọ́gbọ́n ni a máa ń sọ káwọn ọmọ fi lè ma wùwà tó dára.

Tó bá jẹ́ wípé nípa ìrọ̀rí ni, ìrọ̀rí kan ṣoṣo náà ni mo máa ń lò. Nítorí ìrọ̀rí mi jẹ́ ìrọ̀rí tí ó dára. Ó ga tó bí mo ṣe fẹ́ kó ga, ó sì rọ̀ dáadáa. Mo máa ń gbádùn láti gbé orí mi lórí ìrọ̀rí yẹn. Ìrọ̀rí mi mo máa ń wọ aṣọ fún un. Mi ò kàn kín gbórí mi lé, láláì wọ aṣọ fún ìrọ̀rí náà.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dára nítorí wípé ọ̀gá mi ní ibi iṣẹ́ jẹ́ èèyàn kan tí ó jẹ́ wípé ó fani mọ́ra, ó mọ bá àwa ọmọṣẹ́ rẹ̀, ó mọ bá wa ṣe àwàdà. Èèyàn dáadáa ni ọ̀gá olórí ibi iṣẹ́ mi, mo fẹ́ràn rẹ̀ gidi gan ni.

Owó tí mò ń gba dára, owó òun náà ni mò ń fi ń gbé ilé ayé, òun ni mò ń fi ń ra oúnjẹ, òun, owó yẹn ni mò ń lò fi ra aṣọ sára. Ṣùgbọ́n náà o, mò ṣì fẹ́ kí owó yẹn pọ̀ síi. Àmọ́ mo dúpẹ́ èyí tí mò ń gba nítorí owó náà ó dáa.

Ní ọjọ́ mẹ́ta mẹ́ta ni mò máa n fọ ọkọ̀ mi. Nítorí tí ẹrọ̀fọ̀ bá ti ta sí ẹ̀ mi, mi ò ní fẹ́ràn kí ọkọ́ mi dọ̀tí. Nítorí náà, tó bá ti di ijọ́ mẹ́ta, màá fọ ọkọ́ mi. Àwọn ọmọ mi máa ń bá mi fọ, èmi náà sì máa ń fọ fúnra mi. Ìgbà míì, màá gbe lọ ilé tí wọ́n ti máa ń bá ni fọ ọkọ́.

Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni fújì. Olórin fújì tí mo fẹ́ràn láti máa gbọ́ orin rẹ̀ ni Dókítà Síkírù Àyìndé Bàrístà. Àti kékeré ni bàbá mi ti jẹ́ kí n fẹ́ràn láti máa gbọ́ orin fújì. Orin fújì máa ń kọ, ó máa ń mú ọgbọ́n wá. Nítorí náà ni mo ṣe fẹ́ràn rẹ̀

Mo fẹ́ràn láti máa sùn ní ọ̀sán. Ọjọ́ tí mo bá ti wà nílé tí mi ò sí níbi iṣẹ́, mo máa ń gbìyànjú láti sùn lọ́sàn-án. Ṣùgbọ́n tí àwọn ọmọ mi bá wà nílé tí wọ́n bá ń pariwo, mi ò kí ń rí bí sùn. Àmọ́ àsìkò kankan tí mo bá ti rí láti fi sùn sí ọ̀sán ni mo máa ń gbá mú. Máa yáa gbá a mú, màá yáa sùn ní ọ̀sán.

Èmi àti àwọn ọ̀rẹ́ mi, a ní ìpàdé ní ìjẹta. Ibi tí a ti pàdé ni lẹ́gbẹ̀ẹ́ ilé ìwé kan tí ó wà ní ẹ̀gbẹ́ ilé mi. Nítorí wípé a kàn fẹ́ pàdé ara wa níbẹ̀. Ilé ìwé yẹn kò jìnnà púpọ̀ ju sí ọ̀dọ̀ mi. Ibẹ̀ lati pàdé ara wa pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ mi.

Irú bàtà tí mo máa ń wọ ni bàtà pẹlẹbẹ. Mi ò fẹ́ràn láti máa ń wọ bàtà gíga nítorí bàtà gíga ó lè fẹ́ gbé mi ṣubú. Àmọ́ tí mo bá wọ bàtà pẹlẹbẹ, ó máa ń jẹ́ kí n lè rìn kíákíá. Bàtà gíga kò kí ń jẹ́ kí n rìn kíákíá. Nítorí náà ni mo ṣe fẹ́ràn bàtà pẹlẹbẹ.

Nítorí obìnrin tí mo jẹ́ mi ò kí ń gẹ irun mi mọ́. Àgbàlagbà obìnrin ni mo jẹ́. Ìgbà tí mo wà kékeré ni mo máa ń gẹ irun. Màmá mi máa ń mú mi lọ gẹ irun nígbà yẹn ní oṣooṣù. Òhun ni mo máa ń gẹ irun. Àmọ́ nígbà tí mo ti wá dàgbà níìsín, mo máa ń di irun mi ni. Mi ò kí ń gẹ irun mi.

Tí mo bá fẹ́ jáde, mo máa ń gbé kọ́kọ́rọ́ mi pamọ́ sínú ọkọ̀ mi, tí mi ò bá gbé kọ́kọ́rọ́ pamọ́ sínú ọkọ̀, ó ní pọ́ọ̀tì kan lẹ́gbẹ̀ẹ́ ilé mi tí mo máa ń gbé kọ́kọ́rọ́ mi pamọ́ sí abẹ́ rẹ̀, só dà nígbà tí àwọn ọmọ bá ti dé, kí wọ́n bá lè rí bí wọ inú ilé, láláì ṣe pé mi sì nílé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi ìdáàbòbò òrùn sára. Nítorí ìlú mi òrùn mọ́ ń mú gidi gan níbẹ̀. Nítorí náà ni mo máa ń fi ìdáàbòbò òrùn mo máa ń fi ń ra ara mi kí òrùn kó má ba fi dá àárẹ̀ sí mi lára. Ìdáàbòbò òrùn ó dára púpọ̀ láti máa ń lò.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe. Àwọn nǹkan pẹpẹpẹ ni mo mọ̀ tún ṣe o. Bí i tí púlọ́ọ̀gì tẹlifíṣàn mi ò bá ṣiṣẹ́, mo mọ bí a ṣe tún ṣe. Mo kọ́ iṣẹ́ tún tùn nǹkan ṣe nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ kékeré.

Ohun tí mò máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ẹni tó jẹ́ wípé ó ní ìbẹ̀rù Ọlọ́run, ẹni tó jẹ́ wípé kò kín ń jalè, ẹni tó jẹ́ wípé a kọjú mọ́ iṣẹ́ rẹ̀ dáadáa, ẹni ìhun a fẹ́ràn láti ṣe iṣẹ́ nígbà tó tọ́ àti nígbà tó yẹ, ẹni tó jẹ́ wípé a tètè dé ibi iṣẹ́ láàárọ̀.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá sín, òun náà ni wípé kí n sọ wípé kí Ọlọ́run kó ṣe dáadáa fún mi. Àwọn ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi, àwọn náà dáhùn pé "à, Ọlọ́run á ṣe dáadáa fún ọ". Ó dáa kí ẹ̀eyan maa sọ bẹ́ẹ̀ nígbà kankan tí ẹ̀ ń bá ti sín.

Mò ń mọo ṣábà rántí tí mo bá lálà. Ìgbà mii wà tọ́ yẹ kí mi ò kì n rántí àlà mi o. Àmọ́ nǹkan tó mọ̀ ń sábà n ṣẹlẹ̀ jù ni wí pé, mò ń maa n rántí àlá tí mo bá ti lá, tó bá ti wá dijó mélòó kan, màa wá gbàgbé wípé mo lálà. Sùgbọ́n tí mo bá ṣẹṣẹ lá àlà yẹn tán, mò maa n rántí rẹ̀.

Èmi jẹ́ ẹnìkan tó máa ń tẹ̀lé òfin. Tí èèyàn ò bá tẹ̀lé òfin, kò jẹ́ nǹkan tí ó da. Àwọn ọlọ́pà wa kàn mú yan ni. Nítorí náà ni mo máa ń tẹ̀lé òfin. Èmi gán sì fẹ́ràn àwọn ẹni tí ó máa ń tẹ̀lé òfin. Tí èèyàn bá jẹ́ ẹni tí ò kí ń tẹ̀lé òfin, mi ò fẹ́ràn irú èèyàn bẹ́ẹ̀

Ago méje ni mo fẹ́ràn láti máa ń jẹ oúnjẹ alẹ́ kí oúnjẹ òún ba fi lè ṣiṣẹ́ lára mi dáadáa. Tí ó bá ti ju ago méje lọ, mọ̀mọ́ tó tu sábà ń jẹ oúnjẹ alẹ́ mi ní ago mẹ́jọ, àmọ́ mi ò kí ń fẹ́ jẹ oúnjẹ alẹ́ tí ago mẹ́wàá bá ti kọjá.

Mò ń máa ń féràn láti sáré. Mò máa ń fi ń se ìlera fún ara mi. Ṣùgbọ́n èyí tí mo máa ń ṣe jù ni kí n maa rìn kíákíá ju ìgbà tí mo máa ń sáré lọ. Ẹ̀kọ̀ọ́kan ni mo maá ń féràn láti sáré. Mi ò kí ń sábà ń sáré ní gbogbo gbà. Nítorí tí mo bá ń sáré, ó máa ń tètè rẹ mi.

Ẹni tí mo fẹ́ràn jù ni bàbá mi, ìyá mi, àwọn ọmọ mi àti ọkọ mi. Àwọn ni mo fẹ́ràn jù lọ. Ọmọ mi ni mo fẹ́ràn jù. Ọmọ mi obìnrin tó ń jẹ́ Mariam. Òun ni ọmọ tí mo fẹ́ràn jù nínú gbogbo àwọn ọmọ tí mo bí.

Bí mo ṣe máa múra sílẹ̀ pẹ̀lú ìpàdé oníbàárà mi ni wípé màá ti ní owó tí mo fẹ́ fi ra ohun tí mo bá fẹ́ rà ní ọwọ́ rẹ̀. Tó bá sì jẹ́ wípé èmi ni mò ń tà ńkan fún oníbàárà ni, màá ti múra kalẹ̀ kí ó rí ohun tó fẹ́ rà lọ́wọ́ mi.

Bí mo ṣe máa ń rí wípé ọjà mi ń dára ni wípé máa yẹ ọjà yẹn wò bóyá kò lábàwọ́n, tí ọjà yẹn bá ti ní àbàwọ́n, mo máa ń múra láti tunṣe. Tí mo bá ti tunṣe tán, màá wá tòó dáadáa kí àwọn oníbàárà mi kó ba lè mú wọn lójú.

Orin ni mò máa sábà ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Orin tí mo sì fẹ́ràn láti máa gbọ́ ni orin fújì. Olórin tí mo fẹ́ràn tí ó mọ̀ ń kọ orin yẹn ni Dr. Sikiru Ayinde Barrister tó ti di olóògbé. Orin rẹ̀ ni mo fẹ́ràn jù lọ.

Bí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni wípé a máa pín déédé. Ìgbà mí ì tó bá jẹ́ wípé ẹnìkan nínú wa ní, ní ìlò owó ju ara wọn lọ, òun ni a máa kó owó tí ó pọ̀ jù sí, òun la máa kó fún. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, à mọ́ sábà ń pín owó déédé ni.

Bẹ́ẹ̀ni, mo ti lé òṣìṣẹ́ kan kúrò ní iṣẹ́ rí. Òṣìṣẹ́ yìí jẹ́ ẹni tó jẹ́ wípé kò fẹ́ràn láti máa ṣe iṣẹ́ rẹ̀ nígbà tí ó bá yẹ kí ó ṣe é. Ó sì jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó yá jù, kò kí ń bìkítà iṣẹ́ rárá rárá. A ma ṣe ìmẹ́lẹ nínú iṣẹ́. Nígbà tí ó bá yẹ kó ṣe iṣẹ́, ọ̀tọ̀ nìkan tí ó máa ń ṣe. Nítorí ilé, nítorí náà ni mo ṣe lé e kuo ni iṣẹ́.

Àádùn tí mo fẹ́ràn jù nínú ice cream ni vanilla. Vanilla ice cream a mọ̀ lọ lẹ́nu mi dáadáa. Ẹ̀kọ̀kan náà, mo fẹ́ràn strawberry ice cream. Strawberry ice cream náà jẹ́ èyí tó mọ ń dára lẹ́nu. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo ice cream pátápátá ni vanilla ice cream.

Mo máa ń gbìyànjú láti gbàdúrà ní àárọ̀. Tí mo bá ti jí, tí mo fọnú tán, nǹkan tó kù náà ni kí ń ṣe àdúrà. Máa ṣe àdúrà fún ra mi, máa ṣe àdúrà fún àwọn ọmọ mi, máa ṣe àdúrà fún ọkọ mi, máa tún ṣe àdúrà fún bàbá mi àti ìyá mi.

Lárọ̀lárọ̀ àbí àràárọ̀ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ìmọ́tótó ó lè ṣẹ́gun gbogbo àrùn. Nítorí náà ni mo ṣe máa ń ṣe ìmọ́tótó ilé mi. Tí mi ò bá ṣe ìmọ́tótó ilé mi, àárẹ̀ yóò mọ mú oníkálukú tó ń gbé inú ilé náà. Nítorí náà ni mo ṣe máa ń ṣe ìmọ́tótó ilé mi láràárọ̀

Ẹ bèèrè wípé nígbà wo ni mò maa ń fá. Ìgbà tó bá yẹ kí n fa nǹkan náà ni mò maa ń fá. Tó bá jẹ́ pé kí n fa omi láti inú kànga ni, màá ju igbá mi sínú kànga, màá sì fa omi jáde láti inú kànga, màá dà á sínú bọ́kẹ̀tì. Àràárọ̀ ni mò ń fa ìgbà kànga.

Mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí pé tí èèyàn bá ń bínú nígbà tí ó bá wà nínú ọkọ̀, ó lè fa ìjàmbá ọkọ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni mo máa ń ṣe tí mo bá wà nínú ọkọ̀ nítorí wípé mi ò fẹ́ kí wàhálà kankan ṣẹlẹ̀. Nítorí náà ni mi ò ṣe kí fẹ́ ń bínú tí mo bá wà nínú ọkọ̀

Bẹ́ẹ̀ ni o, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní àárọ̀ kùtùkùtù, nítorí wípé mo máa fẹ́ ṣe àwọn ǹkan kan ní àárọ̀ kùtùkùtù. Ago márùn-ún láàárọ̀, òun ni mo máa ń sábà jí, nítorí mo máa fẹ́ kírun, màá dẹ̀ fẹ́ múra fún àwọn ọmọ tí wọ́n máa lọ sí ilé-ìwé, màá fẹ́ múra kí n lọ sí ibi iṣẹ́.

Mo máa ń wọ aago sí ọwọ́. Ago oríṣiríṣi ni mo ní. Mo ní aago tó jẹ́ analog, mo sì ní ago tó jẹ́ digital. Kódà mo ní aago tó jẹ́ smartwatch. Aago mi a tó oríṣi mẹ́rin. Mo ní aago aláwọ̀ pupa. Mo sì ní ago kan tó jẹ́ pé aláwọ̀ ewé ni.

Á ti tó ọjọ́ mẹ́ta tí mo lọ wo ẹ̀yìn nítorí wípé mi ò sábà ráyè lẹ́nu jọ mẹ́ta yìí mọ́, ọjọ́ tí mo lọ wo ẹ̀yìn last ó dàbí pé á ti tó bí ọjọ́ mẹ́ta ṣẹ́yìn. Ẹni tó bá ráyè ni ó máa ń lọ ń wo ẹyin.

Wákàtí tí mọ̀mọ́ fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́ a tó bí wákàtí mẹ́jọ. Nígbà mí o mó ń tó bí wákàtí mẹ́sàn, ìgbà mí ó sì máa ń wà níbí wákàtí méje. Ṣùgbọ́n èyí tí mọ̀mọ́ ń sábà ń lò lójojúmọ́ jùlọ ni wákàtí mẹ́jọ.

Mo mọ̀ ń lo antivirus fi dáàbòbo ìkọ̀kọ̀ internet mi. Antivirus tí mo mọ̀ ń lò ni wọ́n ń pè ní Avast Antivirus. Antivirus yìí mi ò kí ń sanwó fún un, ọ̀fẹ́ ni mò ń lò. Èyí tó jẹ́ wípé kò kì í ṣe ọ̀fẹ́ náà wá ṣùgbọ́n titi ọ̀fẹ́ yẹn ó ti tó fún mi.

Gíga tí mo ga tó, á tó bí ẹsẹ̀ ìwọ̀n márùn-ún. Èmi gan-an ni mo ga jù nínú àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi. Màmá mi náà jẹ́ èèyàn gíga, ó ga tó ìwọ̀n ẹsẹ̀ márùn-ún. Bàbá mi náà ìwọ̀n ẹsẹ̀ márùn-ún ni wọ́n ga tó.

Ti mo ti lọ rí dókítà ṣe ìjọ́ mélòó kan àti tó ìjọ́ mẹ́wàá tí mo lọ rí dókítà gbẹ̀yìn. Ohun tó mú mi lọ rí dókítà ni wípé mo ní ikọ́ ní ọjọ́ mẹ́wàá sẹ́yìn. Ṣùgbọ́n ikọ́ náà ti wá lọ lẹ́yìn ìgbà tí mo rí dókítà tán.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka ìwé. Mo fẹ́ràn láti má ń ka ìwé oríṣiríṣi. Àmọ́ ìwé tí mo fẹ́ràn láti máa ń ka jù ni ìwé sáyẹ́ǹsì. Nítorí pé mo máa ń kọ́ ọgbọ́n oríṣiríṣi nínú ìwé náà. Mo máa ń ka ìwé ní àárọ̀ àti lọ́sàn-án àti lálẹ́.

Bẹ́ẹ̀ni, ó máa ń ní mí lára láti sọ̀rọ̀ níwájú èèyàn púpọ̀, ṣùgbọ́n mo ń gbìyànjú láti mọ̀ sọ̀rọ̀ níwájú èèyàn púpọ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí. Ni bíi ijọ́ márùn-ún sẹ́yìn, mo ní láti sọ̀rọ̀ níwájú èèyàn mẹ́wàá, ojú tì mí ò, àmọ́ mo ṣàárí ọ̀rọ̀ náà sọ.

Bí mò ṣé mò ń gbúrò àwọn oníbàárà mi ni wípé mò ń máa ń polówó lórí sócial médià. Tí mò bá ti polówó sí wọn, àwọn oníbàárà wọn á wá bá mi ra ọjà. Ìgbà mí sì wà tó jẹ́ wípé mò ń máa ń pè wọ́n pẹ̀lú agogo ọwọ́ wípé kí wọ́n wá bá mi ra ọjà mi, mò ń dẹ̀ mọ ń tà dáadáa.

Àkókò wo ni ọ́fìsì mí mọ̀ ṣí? Ọ́fìsì mí mọ̀ ṣí ní ago mẹ́sàn-án láárọ̀. Ìgbà mí wà tó jẹ́ wípé à mọ́ tètè ń ṣí. Ta bá fẹ́ tètè ṣí, a máa ṣí ọ́fìsì ní ago mẹ́jọ. Ṣùgbọ́n a ò kí ń sábà ṣí ní ago mẹ́jọ, ago mẹ́sàn-án là mọ sábà ń ṣí jù.

Mo máa ń sábà lọ sùn ní aago mẹ́wàá lálẹ́. Tí mo bá ti ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe tán, tó bá ti di aago mẹ́wàá, òun ni mo máa ń sábà lọ sùn. Ṣùgbọ́n ijọ mi wà tó jẹ́ wípé bóyá mo tún tètè ṣe tán, màá lọ sùn ní aago mẹ́sàn-án. Ṣùgbọ́n aago mẹ́wàá ni mo máa ń sábà sùn jù.

Mo jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan oríṣiríṣi. Ara ǹkan tí mo máa ń ṣe ètò ni wípé mo máa ń ṣe ètò bí ilé yóò ṣe máa lọ geere, mo máa ń ṣe ètò oúnjẹ ni inú ilé mi, èmi ni mo máa ń dáná fún àwọn ará ilé.

Bẹ́ẹ̀ni o, mo mọ ń jẹ gọ́ọ̀mù. Tí ọkàn bá rìn mí, gọ́ọ̀mù máa ń jẹ́ kí ó tètè lọ. Nítorí náà ni mo ti fẹ́ràn láti mo ń jẹ gọ́ọ̀mù. Ṣùgbọ́n kò kí ń ṣe jójójúmọ́ ni mo mọ ń jẹ gọ́ọ̀mù o. Ó mọ tó bí i ẹmẹ̀ẹ́ta lọ́sẹ̀ tí mo mọ ń jẹ gọ́ọ̀mù.

Mi ò kí ń ṣábà wọ ìbọ̀wọ́, àfi tí mo bá fẹ́ ṣe nǹkan tí ó dọ̀tí, tí mo bá fẹ́ ṣe nǹkan tí ó dọ̀tí ló máa ń mú mi wọ ìbọ̀wọ́. Nítorí kí ìdọ̀tí kó má ba yí mi lọ́wọ́, kó máa wọ inú èékánná mi, kó máa kó àrùn fún èmi àti àwọn ẹni tí èmi àti wọ́n jọ ń gbé papọ̀

Bẹ́ẹ̀ni o, mo ní àìsàn ìkórira sí oúnjẹ ẹlẹ́dẹ̀, ẹran ẹlẹ́dẹ̀. Mi ò kí ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ nítorí wípé ẹlẹ́dẹ̀ jẹ́ ẹran tó ya obùn gidi gan. Mo máa ń wò pé tí mo bá jẹ ẹlẹ́dẹ̀, á pa mí lára nítorí ọ̀bùn tí ẹlẹ́dẹ̀ jẹ́.

Bẹ́ẹ̀ni o, mo ní ọgbà ní ilé mi. Lẹ́yìn ìgbà tí a kọ́lé tí mò ń gbé tán, a wá ṣe ọgbà síbẹ̀. Ọgbà wa ó ga gidi gan. Àwọn ará àta ò le rí ohun tí a bá ń ṣe nínú ilé. Mo fẹ́ràn bí a ṣe ní ọgbà nítorí ó jẹ́ kí a ní ìkọ̀kọ̀.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ibi orin, á ti tó bí oṣù mẹ́ta tí mo lọ sí ibi orin kẹ́yìn. Nítorí wípé mi ò sábà ráyè, ṣùgbọ́n tí mo bá ráyè, mo fẹ́ lọ síbi orin kí ó tó tó ọjọ́ mẹ́wàá.

Mi ò fẹ́ràn láti mọ lọ sí ilé ìsẹ̀mbáyé. Tí mo ti lọ sí ilé ìsẹ̀mbáyé níìsín, á ti tó bí ọdún mẹ́wàá sẹ́yìn. Nítorí wípé mi ò ní ǹkan kan tí mo fẹ́ lọ ṣe ní ilé ìsẹ̀mbáyé. Àmọ́ àwọn ọ̀rẹ́ mi lọ sí ilé ìsẹ̀mbáyé bí i ọjọ́ márùn-ún sẹ́yìn.

Mo ti lu etí mi, èmi gangan kọ́ ni mo lu etí fúnra mi o, mama mi ló lu etí fún mi láti ìgbà tí mo wà ní ọmọ ọwọ́. Mi ò ti è rántí nigbá wipé wọ́n lu etí fún mi, ṣùgbọ́n ìgbà tí mo dàgbà, mo ṣàrí wí pé ihò wà níbi etí mi, mo sì mọ fi earringi sí i.

Bẹ́ẹ̀ni o, mo ní gíláàsì oorun. Gíláàsì oorun tí mo ní a tóbi mẹ́ta. Mo fẹ́ràn láti máa wọ gíláàsì oorun nítorí wípé mi ò ní fẹ́ kí oorun kí ó máa tàn sí inú ojú mi. Gíláàsì oorun máa ń dáàbò bo ojú, ojú mi ní gbogbo ìgbà tí mo bá ti wọ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀. Mo máa ń ṣí fèrèsé ọkọ̀ ní ìgbà tí mo bá ti wà nínú ọkọ̀ tí a bá ti ń lọ sí ibì kan. Atẹ́gùn tó máa ń fẹ́ wọnú ọkọ̀, o máa ń dùn mọ́ mi lára. Nítorí ẹ́ ni mo ṣe fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀

Bí mo bá fẹ́ dáhùn fóònù ní ibi iṣẹ́, ó ní yàrá kékeré kan tí mò ń mọ wọ̀ lọ, kí n bá lè rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pẹ̀lú ẹni tí ó pè mí dáadáa. Mi ò ní fẹ́ kí ariwo àwọn ará ọ́fíìsì mi kó mọ jẹ́ kí a gbádùn ọ̀rọ̀ té mi àti ẹni tí ó ń pè mí tí à ń bá ara wa sọ.

Bẹ́ẹ̀ni o, iṣẹ́ tí mò ń ṣe ó ju wákàtí kan lọ. Mò máa ń sábà ṣiṣẹ́ tó wákàtí méje àbí wákàtí mẹ́jọ. Ìgbà míì gan-an lára a mọ̀ pé wákàtí mẹ́sàn-án tí mò máa ń lò fi ṣe iṣẹ́. Iṣẹ́ mi ó gbà ju wákàtí kan lọ. Mi ò tí è lè parí ẹ̀ ní wákàtí kan.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni wípé mo ní agogo tó máa ń jí ni lórí fóònù mi, tó bá ti di àárọ̀ ní aago márùn-ún, tí agogo tó máa ń jí mi bá ti dún, màá wá dìde kúrò lórí ibùsùn, màá maa. Ohun tí mo bá fẹ́ ṣe lọ́jọ́ náà, màá mọ ṣe.

Bí mo mọ ṣe ń pàrọ̀ kan nínú isẹ́ tí mo n ṣe tí ó bá pọ̀ ni wípé, màá wo isẹ́ tó jẹ́ wípé kò kín ń ṣe kíákíá ni mo fẹ́ kí ó parí, màá wá yọ òun lọ́tọ̀, màá wá kojú mọ àwọn isẹ́ tó jẹ́ wípé ó yẹ kí á ṣe kíákíá, òun ni màá kọ́kọ́ ṣe.

Ẹgbẹ́ eléré ìdárayá tí mo fẹ́ràn jù, òun ni ìdárayá Yorùbá. Mo fẹ́ràn láti mọ̀ wo fíìmù àwọn Yorùbá, nítorí wípé ọmọ Yorùbá ni mí. Òun ni mo fẹ́ràn kí n mọ̀ wo jù. Mo fẹ́ràn àwọn òṣèré bíi Fúnkẹ́ Akíndélé.

Ọjà tuntun ó ma ń jáde nígbà tí ó bá wù ú ni o. Kò sí wípé ọjọ́ kan báyìí ni ọjà tuntun á jáde. Ìgbà mí á jáde lẹ́ẹ̀mejì lọ́sẹ̀, ìgbà mí ì lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ni ọjà tuntun mọ́ ń jáde. Ṣùgbọ́n lẹ́nu jọ́ mẹ́ta yìí mo ríi wípé ó dà wípé jójójúmọ́ òun ni ọjà tuntun mọ́ ń jáde.

Orin tí mo fẹ́ràn jù jẹ́ orin fújì. Orin fújì jẹ́ orin tí a mọ̀ n kọ́ ní èdè Yorùbá. Olórin fújì tí mo wá fẹ́ràn jù wá jẹ́ Barrister. Barrister yìí ti di olóògbé ṣùgbọ́n mo ṣì máa ń gbọ́ orin rẹ̀ léènì léènì.

Ah! Mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn. Láìpẹ́ yìí gan-an ni mo rin ìrìn àjò lọ sí ìlú kan tí ó wà ní ẹ̀gbẹ́ ìlú mi tí wọ́n pè ní Sáwọ. Ìlú Sáwọ ò tóbi tó ìlú tí mò ń gbé tí wọ́n pè ní Ìlọrin. Ìlú náà dára, ìlú náà ti pẹ́ tí ó ti wà láyé.

Èmi fẹràn kí n máa ka àdéhùn dáadáa, nítorí wípé tí mi ò bá ka àdéhùn dáadáa, kò ní yé mi. Màá, a wá le jàmbá àdéhùn. Mi ò fẹ́ jàmbá àdéhùn, nítorí náà mo máa ń ka àdéhùn dáadáa. Kódà mo ka àdéhùn kan ní òní, mo sì ká a dáadáa.

Etí ìgbọ́ wireless òun ni mo fẹ́ràn kí mọ̀ lò jù. Nítorí wípé etí ìgbọ́ wireless òun kò lókun lára. Màá kan kì bọ etí mi lásán ni. Ó kùn àwọn etí ìgbọ́ tí ò kí ń ṣe wireless, ó ti mo papọ̀ ju. Mi ò wà níribi yà wọn kúrò nínú ara wọn. Nítorí náà ni mo ṣe fẹ́ràn etí ìgbọ́ wireless.

Mo fẹ́ràn láti mọ̀ na ara mi nítorí pé tí a bá na ara, màá gbádùn egungun mi, màá gbádùn ara mi. Ṣùgbọ́n lẹ́nu jọ́ mẹ́ta yìí, mi ò fẹ́ràn láti mọ̀ na ara dáadáa. Ẹ̀kọ̀kan ni mò ń mọ̀ na ara. Nígbàkúùgbà òun ni mo ń mọ̀ na ara.

Mi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, nítorí ilé ìdárayá tó wà ní agbègbè mi wọn ò fi bẹ́ẹ̀ níláárí. Nítorí ẹni mi ò ṣe fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Mi ò fẹ́ràn kí máa lọ ilé ìdárayá, ṣùgbọ́n mo ti lọ ilé ìdárayá rí, mi ò kàn forúkọ sílẹ̀

Mo máa ń ṣe yoga lẹ́ẹ̀kọ̀kan. Kò kín ṣe jojoojúmọ́ ni mo máa ń ṣe ò, ẹ̀ẹ̀kọ̀kan ni. Tí mo bá ríi wípé ara ń ro mí, tí mo fẹ́ kí ìrora yẹn kí ó lọ, òun ni mo máa ń ṣe yoga. Máa tẹ́ ẹní sí ìta, tí mo bá ti tẹ́ ẹni tán, màá bẹ̀rẹ̀ sí ní ṣe yoga.

Bẹ́ẹ̀ni o, mo maa n ṣe ìsọdọ̀tun ọkàn. Nítorí ìsọdọ̀tun ọkàn, ó máa ń jẹ́ kí èèyàn gbọ́n. Bí èèyàn ò bá ṣe ìsọdọ̀tun ọkàn, èèyàn ò ní mọ ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè èèyàn, èèyàn gan ò tí ẹní dàgbà sí. Ìsọdọ̀tun ọkàn máa ń jẹ́ kí èèyàn gbọ́n si. Nítorí ẹ ní mo ṣe fẹ́ràn láti máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Èdè tó wù mí láti kọ́, òun ni èdè Arabic. Mo fẹ́ràn èdè Arabic nítorí èdè kùránì ni. Nítorí ọmọ mùsùlùmí ni mí, mò sì máa ń ka kùránì. Ó wù mí kí n mọ ìtumọ̀ oun tí wọ́n kọ sínú kùránì. Nítorí náà ni mo ṣe fẹ́ kọ́ èdè Arabic.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Síse ìtọ́jú ọ ọjà ó di dandan, tíyan ò bá fẹ́ kí nǹkan kan kí ó ṣe e, tíyan ò bá fẹ́ kó bàjẹ́, afi kí èèyàn tọ́jú àwọn ọjà èèyàn. Tí ẹ ò bá tọ́jú rẹ̀, ẹ ò ní rí èèyàn tó máa bá yín rà.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi ìṣẹ́jú mẹ́rìndínlógún ni. Ó sì máa ń tó mi láti fi jẹun, àmọ́ ó wù mí kó jẹ́ wípé ó pọ̀ ju báyẹn lọ. Ṣùgbọ́n iye tí wọ́n fún mi náà ni mo máa ń lò. Mi ò kí ń lò ju ìgbà tí wọ́n fún mi láti lò lọ.

Bímọ̀ ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ ni wípé, màá rí pé àwọn ẹni yìí jẹ́ èèyàn tí ó lè múra sí iṣẹ́. Tí wọ́n bá jẹ́ èèyàn tí ò kí ń múra síṣẹ́, mi ò ní fẹ́ bá wọn ṣe pọ̀. Ṣùgbọ́n àwọn ẹni tí mò ń bá ṣiṣẹ́, wọ́n jẹ́ èèyàn tó jẹ́ wípé ó máa ń fojú sí iṣẹ́ tí wọ́n ń ṣe.

Mo ní ìwà tó dára nígbà tí mo máa ń jẹ, tí mo bá ń jẹun. Mi ò kí ń jẹun wọ̀dùwọ̀dù bí ẹni tí kò jẹ oúnjẹ rí. Mo máa ń fi ara balẹ̀, mo máa ń fi n jẹun. Mi ò, mi ò fẹ́ràn kí n máa fi ẹnu mi pariwo tí mo bá ń jẹun. Ji jẹun mi ó dára gan ni.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo máa ń fẹ́ràn láti wò ó nínú tẹlifísàn mi. Nínú ìmọ̀hùnmáwòrán mi ni mò tí mo sábà wò ó ju. Ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń lọ ilé tí wọ́n kọ́ kalẹ̀ tó jẹ́ wípé ohun tí wọ́n máa ń ṣe níbẹ̀ nìkan ni kí wón máa wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá.

Iṣẹ́ èmi àti àwọn ẹlẹgbẹ́ mi máa ń lọ dáadáa nítorí pé apá ọwọ́ pọ̀. A fẹ́ kí ibi iṣẹ́ wa kí ó mọ mú ọwọ́ ro òkè. Èmi àti àwọn ẹlẹgbẹ́ mi, à ń jọ máa ń dá ohùn papọ̀ láti mú ibi iṣẹ́ wa ga.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Nítorí wípé kí ohun tí mò ń tà kó ba lè lọ káàkiri. Àwọn oníbàárà tuntun tún máa ń rà nǹkan ju àwọn oníbàárà tàtẹ̀yìnwá lọ. Nítorí ẹ́ ni mo ṣe máa ń pe àwọn oníbàárà tuntun.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù òun ni àjọ̀dún àwọn Mùsùlùmí tí wọ́n ń pè ní àjọ̀dún iléyá. Nínú iléyá, a máa ń pa àgbò. Taba ti pa àgbò tán, a máa pín fún ará àdúgbò àtàwọn ẹni tí kò ní. A máa dín àgbò yẹn, a máa jẹ. Mo fẹ́ràn àjọ̀dún iléyá púpọ̀

Etí mi dára, ó dùn wò, ó dùn rí, ó sì máa ń gbọ́rọ̀ dáadáa. Bí èèyàn bá wà ní jìnnàjìnnà, etí mi a máa gbó nkan tí wọ́n ń sọ. Etí mi wà ní ara àwọn etí tó dára jù lọ nínú ilé wa. Etí àbúrò mi kò gbọ́rọ̀ tó tèmi.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti rọrùn nígbà tí mo bá ń sùn. Ìrọ̀rùn mi ó jẹ́ ìrọ̀rùn aláwọ̀ ewé. Mo fẹ́ràn ìrọ̀rùn náà nítorí wípé ó rọ̀, ó máa ń mú orí mi àti ọrùn mi dúró dáadáa. Ọrùn ò sì kín ro mí nígbà tí mo bá jí ní òwúrọ̀

Ìgbádùn oríṣìíríṣìí ni ó wà. Mo like ìgbádùn à ń jẹun, àbí ìgbádùn tí à ń jáde, àbí ìgbádùn tí à ń wò social media. Ìgbádùn social media òun ni mo fẹ́ràn jùlọ nínú gbogbo ìgbádùn tí mo ti dárúkọ sílẹ̀ yìí. Ìgbádùn social media ó yára láti wò gan.

Mo wà ní orí Facebook, Instagram, WhatsApp àti TikTok. Àwọn ayélujára yì won jẹ́ àwọn ayélujára tí gbogbo ènìyàn ń lò jùlọ. Ṣùgbọ́n èyí tí mo mọ̀ ń lò jù nínú gbogbo àwọn ayélujára yì ni Instagram.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀. Nítorí wípé mi ò fẹ́ kí n bá ènìyàn tó jẹ́ oníjìbìtì ṣiṣẹ́ papọ̀. Nítorí e, nítorí náà ni mò ṣe máa ń wádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀. Àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi jẹ́ èèyàn tó jẹ́ èèyàn gidi, èèyàn dáradára ni wọ́n.

Mo fẹ́ràn yíya àwòrán nítorí àwòrán máa ń jẹ́ kí a rántí ohun tó ti ṣẹlẹ̀ wá láti ọjọ́ yìí. Yíya àwòrán máa ń jẹ́ ká ríra wa nígbà tí a kéré àti nígbà tí, àti ní bí a ṣe ń dàgbà. Yíya àwòrán jẹ́ nkan tí mo fẹ́ràn gan.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi aṣọ ìbora fi bora nígbà tí mò ń bá sùn. Tí mi ò bá fi aṣọ ìbora bo ara mi, mi ò ní rí orun sùn. Mo ní aṣọ ìbora tí mo máa ń fi bora nígbà tí òtútù bá mú, mo sì ní aṣọ ìbora tí mo máa ń fi bora nígbà tí ooru bá mú, mo tún máa ń ní aṣọ ìbora tí mo máa ń fi bora kí ẹ̀fọn má lè jẹ mí.

Ó ti tó bi oṣù méjì tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ọjọ́ tí mo fẹ́ kọ ìgbékalẹ̀ iṣẹ́ lẹ́yìn oṣù méjì tí mo dárúkọ lẹ́ẹ̀kan, mi ò padà kọ́ mọ́. Ṣùgbọ́n mo fẹ́ tún kọ ìgbékalẹ̀ iṣẹ́ mii tó bá di bíi ọjọ́ mẹ́ta sí ìsín.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́. Ohun ọ̀ṣọ́ tí mo fẹ́ràn jù lọ òun ni ẹ̀gbà ọrùn àti ẹ̀gbà ọwọ́. Mo ní ẹ̀gbà ọrùn tó tó bí márùn-ún lóríṣiríṣi, mo sì ní ẹ̀gbà ọwọ́ bí mẹ́wàá.

Mo fẹ́ràn láti máa fọ aṣọ mi ní àárọ̀ ọjọ́ Àbámẹ́ta nítorí wípé mi ò ní lọ ibiṣẹ́ ní ọjọ́ Àbámẹ́ta. Àárọ̀ kùtùkùtù ọjọ́ Àbámẹ́ta tí mo bá ti jí, tí mo ti ṣe oun nǹkan mi tí mo fẹ́ ṣe, aṣọ fífọ̀ òun ló kù.

Bẹ́ẹ̀ni o, mo ni ọkọ̀. Ọkọ̀ mi jẹ́ aláwọ̀ pupa. Mo fẹ́ràn rẹ̀ nítorí wípé ó máa ń mú mi gbádùn tí mo bá wà nínú rẹ̀. Atẹ́gùn ma ń fẹ́ sí mi bí mo bá ti tẹná mọ̀. Ọkọ̀ mi jẹ́ ọkọ̀ Toyota.